Ìbéèrè: Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní oṣù Ọ̀pẹ. Ìgbà tí mo kẹ́yìn pàdé wọn léléyi. Àwọn ọ̀rẹ́ mi tí a jọ ṣe kékeré tí mo ti rí tipẹ́. Àwọn tí a jọ lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gírámà. Ìgbà tí mo lọ sí ilé ọdún ní inú oṣù Ọ̀pẹ, mo pàdé wọn. Atúnjọ sọ̀rọ̀, pádà. Àwọn ọ̀rẹ́ tí a jọ wà ní ìgboro níbi tí mò ń gbé, mo máa ń rí àwọn yẹn lóòrè kóòrè. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí mo ti rí ti pẹ́ nínú oṣù Ọ̀pẹ, òhun ní à pàdé gbẹ̀yìn.